Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa jẹ́ adarí, láti máa tọ́ àwọn ènìyàn ṣọ́nà kí a lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Àwọn òbí mi ti kọ́ mi láti ọ̀nà yìí láti kékeré láti máa jẹ́ asíwájú tí yóò máa kó àwọn ènìyàn lẹ́yìn tí ó máa tọ́ wọn ṣọ́nà rere. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀

Data tó maa ń tó mii lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó tó twenty gig. Mo jẹ́ ẹnìkan tó máa ń lo íńtánẹ́ẹ̀tì gan, oríṣìíríṣìí nǹkan ni mo ṣi máa ń ṣe. Mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lórí sóṣúà míḍíà, mo máa ń ka newsi, mo máa ń wo video lórí YouTube, mo máa ń wo fíìmù lórí àwọn Netflix ǹkan nkan. So data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ gan.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn nǹkan kan tuntun níbi iṣẹ́. Ǹkan tí mo sì kọ́ ni bí a ṣe ń fi Pythonù àti Excel tí a fi ń yẹ data wò. Data Scientist ni mí, mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú data, a sì máa ń fi iṣẹ́ wa pẹ̀lú data rán àwọn òwò lọ́wọ́ láti ga si nínú iṣẹ́ wọn.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń fọn gan ni, àgbà fífọn ni mí, mo mọ bí a ti ń fọn dáradára. Bàbá mi ló kọ́ mi bí a ti ń fọn fèrè nígbà tí mo wà kékeré. Bàbá mi náà mọ bo ṣe ń fọn, ọwọ́ rẹ̀ ṣì ni mo ti jogún fífọn ti mo mọ̀ fọn. Ó mú mi lọ sí ibi tí wọ́n tí ń kọ́ bí wọ́n ṣe ń fọn dùùrù, mo sì kọ́ ẹ̀kọ́ yege níbẹ̀.

Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kú ní bí oṣù mélòó kan sẹ́yìn. Ọ̀rọ̀ náà dùn mí, ikú náà dùn mí torí ẹni tó kú yìí jẹ́ arábìnrin tó ní ọ̀yàyà tó dára púpọ̀ tó sì ní ìwà tútù pẹ̀lẹ́. Kódà òun ló fẹ́ jẹ́ bíi àfẹ́sọ́nà ẹ̀gbọ́n mi, ikú rẹ̀ dùn mí gan ni.

Ní àsálẹ́ ni mo má n lo àkókò pẹ̀lú àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ mi. Mo fi má n túra ká, mo fi má n seré kí n lè mú ọkàn kúrò lẹ́nu iṣẹ́ kín n gbàgbé iṣẹ́ kín n fi dára yá kí ara mi sì balẹ̀. Wọ́n ní ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí ènìyàn lọ. Tí mo bá ti ṣiṣẹ́ lọ́sàn án, eré ni mo má n ṣe ní àsálẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Púpọ̀ ni mo ní kìí ṣe ẹyọ kan. Mo ní tó mẹ́ta àbí mẹ́rin mo sì máa ń lò wọ̀n sí ara wọn ni. Mo lè lo ọ̀kan lónìí, kí n lòmìíràn lọ́la. Aṣọ wíwẹ̀ yìí ó dára torí wípé ó máa ń dáàbò bo ara tí a bá ti ń wẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn irìn atẹ́gùn. Irìn atẹ́gùn jẹ́ ìrìn tó máa ń yára ó sì máa ń jẹ́ kí ìrìn àjò yá kíákíá, olùwáre á ti dé ibi tí a ń lọ. Ó máa ń jẹ́ kí ó yá wa gan-an ni kò ní pẹ́ rárá. Láàárín ìṣẹ́jú àyà ìrìn àjò ti dópin.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò láti fẹ iṣẹ́ ẹ̀mi àtọ̀wòmi mi sí ìlú mìíràn. Gbogbo ǹkan láyé ló nílò kó dára sí, kó gbòòrò sí, mo sì fẹ́ kí iṣẹ́ ẹ̀mí náà kó gbòòrò sí. Kódà mo ti ń ṣètò láti mu kúrò ní ìlú tí mo wà yìí nìkan láti mu lọ àwọn ìlú kéékèèké tó wà ní àyíká àti ìlọ́pò ibi tí mo wà báyìí.

Oúnjẹ tíì kí mo mọ̀ pé mo mọ̀ bí a tí ń se dáadáa ni rice àtì ẹwà, jollof rice and beans. Mo mọ̀ ẹṣẹ́ púpọ̀ gan ni àti kékeré ni ìyá mi ti kọ́ mi bí ẹṣẹ́ ń ṣe tí yóò ládùn, tí yóò ní òórùn èyí dùn tí yóò sì mọ wu yẹn jẹ látọrín náà. Mo sì tí mọ̀ ṣẹ́ gidi gan ni.

Bẹ́ẹ̀ni mo máa ń wo ìbọwọ́. Mo máa ń wo bí ẹni tí ń bá kí bá ṣe bọ̀ mí lọ́wọ́. Ó ní àwọn ìbọwọ́ kan tó jẹ́ wípé kì í ṣe fún èèyàn lásán, kì í ṣe fún ọ̀gbẹ̀rì, fún àwo ni àwọn ẹgbẹ́ kan ló máa ń fi bẹ́ẹ̀ bọwọ́. Irú ìbọwọ́ bẹ́ẹ̀ mo máa ń sá fún, ṣùgbọ́n ìbọwọ́ tó nọ́mà fún ọmọ ènìyàn ni mo fẹ́

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni pizza. Mo fẹ́ràn pizza torí pé ó jẹ́ oúnjẹ aláadùn tó máa ń fún ni ní okun àgbára àti agbára. Ó jẹ́ oúnjẹ tí ó dùn tí ó sì máa wú yàn jẹ ní gbogbo ìgbà. Lẹ́yìn pizza, mo tún fẹ́ràn àkàrà olóróró. Mo fẹ́ràn àkàrà elépo náà.

Iṣu àti ẹyin ni mo máa ń jẹ ní òwúrọ̀. Mo fẹ́ràn iṣu àti ẹyin l'òwúrọ̀ púpọ̀ púpọ̀. Òun ni mo sábà máa ń jẹ ní òwúrọ̀ ní ojoojúmọ́. Ẹ̀ẹ̀kọ̀kan péré ni míì jẹ iṣu àti ẹyin ní òwúrọ̀. Àti kékeré ni mo ti fẹ́ràn kí n máa jẹ iṣu àti ẹyin ní òwúrọ̀. Òun ni ìyá mi sábà máa ń sè fún mi tí n bá ti ń jí lọ school ní kékeré.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo ti ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, kódà mo sì ń kọ́ ǹkan lọ́wọ́ báyì. Eyi tí mò ń kọ́ lọ́wọ́ báyìí ni bí a ṣe ń lo Exceli dáradára, àti bí a ṣe ń fi Pythonu ṣe òṣùwọ̀n data. Èyí ni data measurement pẹ̀lú Python.

Bẹ́ẹ̀ni, mò ń wọ gíláàsì. Ó ti tó bi oṣù méjì báyìí tí mo ti bẹ̀rẹ̀ sí ní wọ gíláàsì. Ohun tó fàá tí mo ṣi fi bẹ̀rẹ̀ sí ní wọ gíláàsì ni wípé ojú mi ò ríná bíi ti tẹ́lẹ̀ mọ́. Ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe bàìbàì. Ó ti lẹ̀ jẹ́ wípé ọmọ kékeré ará mi nímí mio mọ nǹkan tó fà á tí ojú mi fi ń ṣe bàìbàì láti kékeré. Dókítà wá ní kí n máa wọ gíláàsì.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Èyí tó mọ̀ mi láti ọ̀run wá nu, bá ṣe dá mi sì ń lọ, ọlọ́wọ́ ọ̀tún ni mí. Ṣùgbọ́n mo ní àbúrò tó máa ń lo ọwọ́ òsì, ọwọ́ òsì rẹ̀ sì dá a kó dá. Left tí ọmọ Yákúbà la máa ń pè tí a bá fi ṣe ẹ̀yẹ. Kò si eyí tí ò dá nínú méjèèjì o, àti ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Mo fẹ́ràn àti máa lọ sí ilé ìsẹ̀mbáyé torí wípé mo ní ànfàní àti máa kọ́ àwọn ohun aṣáájú wa níbẹ̀, àwọn ìwà, àwọn ìṣe, gbogbo nǹkan tó jọ mo aṣà ati ìṣè mi àti orílẹ̀ mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọ Odùduwà. Ilé ìsẹ̀mbáyé ni màá ti mọ ìmọ̀ tó tó gbogbo rẹ̀.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí, kódà mo sì gun lánàá alánàá. Alùpùpù wà lára àwọn ohun tí mo fi máa ń lọ láti ibi sí ibi, torí pé ó yá, ó sì máa ń jẹ́ kí èèyàn tètè dé ibi ti eeyań lọ. Ẹ̀gbọ́n bàbá mi ní alùpùpù, mo sì máa ń gun alùpùpù rẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń gun lóòrè kóòrè, mo gùn ní àná pàápàá.

Kódà bẹ́ẹ̀ ni o, mo fẹ́ràn jiyán gidi gan ni. Ìjẹ̀sà ni mi, ọmọ Ìjẹ̀sà Pọ́ńbélé ni mi nítòótọ́, a sì máa ń jẹ iyán. Kódà ìlú Ìjẹ̀sà ni a ti máa ń jẹ iyán jù, ibẹ̀ gan-an ni headquarters iyán. Mo lè jiyán lójoojúmọ́, kódà máa sì jiyán ní ọ̀sán òní gan pàápàá.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń se oúnjẹ gan ni. Ìyá mi ti kọ́ mi láti kékeré mo sì gba ẹ̀kọ́. Kódà ọmọ olóúnjẹ ni mí. Ìyá mi ń ta oúnjẹ, ìyá ìyá mi náà sì ń ta oúnjẹ. Kó ba lè mọ̀ pé àtọwọ́dọ̀wọ̀ ni oúnjẹ sísè jẹ́ fún mi. Mo mọ̀ bó ṣe ń se oúnjẹ gan ni, oríṣiríṣi oúnjẹ.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn orin òkè gidi gan ni. Àwọn orin bíi hip-pop, rap, R&B, rock orísìírísìí, rock, punk, techno, house music kòdà kọ sí èyí ti mi n gbọ́ nínu gbogbo rẹ̀. Òjòojúmo gán-an ni mo máa ń gbọ́, mo sì fẹ́ràn rẹ̀ gidi gan ni.

Mo ma n ńtọ̀ju ara mi pẹ̀lú ọ̀yàyà. Mo ma ń sinmi lóòrèkóòrè. Mo sì ma ń lọ fún àyẹ̀wò. Kàn léwo gbogbo ààgò ara mi ní ilé ìwòsàn. Ti n bá dẹ́ sí ṣe tán lẹ́nu ise, mo máa ń sinmi, mo máa ń jẹoún dáadáa. Mo sì ma ń ṣe ẹsáṣáìsì lóòrèkóòrè. Mo máa ń lọ jíìmù kí gbogbo ara mi lè jà fáfá, kó sì jà pípé.

Bẹ́ẹ̀ni mo máa ń fín tùràrí. Mo ní tùràrí tó pọ̀ gan. Mo fẹ́ràn láti máa fín tùràrí torí pé ó máa ń jẹ́ kí èèyàn rùn dáradára, ó sì máa ń jẹ́ kí àwọn èèyàn máa kí èèyàn fún òórùn dára tó ń jáde látara èèyàn. Oríṣiríṣi tùràrí ni mo ní. Mo ní èyí tí lọ́fíndà, èyí tí ọsàn, èyí tí òronbó.

Àwo tí mo fẹ́ràn jù ni àwo Three Idiot. Àwo náà dùn débi tí ó jẹ́ wípé àti kékeré ni mo wà nígbà tí mo kọ́kọ́b wo àwo náà. Lẹ́yìn ìgbà náà, mo ti wo àwo náà bí ẹ̀mẹẹ̀wà. Ìgbà kú ìgbà ni mò mọ́ ń wo àwo náà, kò lèe sú mi láíláí. Mo lè wò ó nígbà kú ìgbà torí pé àwo náà ó ní ẹ̀kọ́ àtọ̀gbọ́n tó pọ̀

Ọjọ́ Sátidé bó yá ní àárọ̀ àbí ọ̀sán ni mo máa ń sábà fọ aṣọ. Ìdí ni wí pé mo máa ń lọ ibi iṣẹ́ láti ọjọ́ Mọ́nday sí títí ọjọ́ Friday. Mo sì máa ń wọ aṣọ púpọ̀ láàárín ọ̀sẹ̀. Mi sì ì ráyè fọ̀ torí pé alẹ́ ni mó to máa ń dé lá àti ibi iṣẹ́. Ọjọ́ Sátode nìkan ni mì í lọ ibi iṣẹ́ torí náà Sátide ni mo máa ń fọ aṣọ.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá, mo máa ń gbá bọ́ọ̀lù, mo sì máa ń ṣe exercise. Mo máa ń jogi láràárọ̀ tí mo bá ti jí, màá jogi fún bíi ọgbọ̀n ìṣẹ́jú láràárọ̀ kí n tó lọ ibi iṣẹ́. Mo máa ń gbá bọ́ọ̀lù mo sì máa ń lọ gym náà ní weekend ọjọ́ tí mo bá ti lọ ibi iṣẹ́. Yàtọ̀ sí ìyẹn náà mo tún máa ń ṣe high jump, mo sì tún máa ń ṣe long jump.

Ápù tí mo máa ń lò jù ni àwọn ápù social media bíi Twitter, Facebook, Instagram. Ápù mìíràn tí mo tún máa ń lò ni ápù tẹ́tẹ́ bọ́ọ̀lù àti àwọn oríṣiríṣi eré ìdárayá, sporti betti. To bá wo orí fóònù mi, gan wà á ríi wípé àwọn ápù tí mo dárúkọ yìí ló wà lókè, tó túmọ̀ sí pé àwọn ni mo máa ń lò lóore kóòrè.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni wípé mo máa ń múra sí iṣẹ́, mo máa ń tètè débi iṣẹ́, mi ì í ṣe ọ̀lẹ, mo sì máa ń ṣe òótọ́. Tọ́n bá sì ti fún wa ní iṣẹ́, ẹsẹ̀kẹsẹ̀ ni mo máa ń ṣe é láì fìkanbọ̀kan tí mo sì máa ń yára ṣe láìṣe eré nídìí rẹ̀ torí náà wọ́n láìkì mi ju àwọn yòókù lọ o.

Bẹ́ẹ̀ni mo ní oko. Mo ní oko ńlá tí mo jogún láti ọwọ́ bàbá mi. Oko náà ti wà nínú ìdílé wa láti bí generation bi mẹ́ta sẹ́yìn. Oko náà tóbi. Oríṣiríṣi nǹkan la sí máa ń gbìn ni mo máa ń gbìn sínú oko náà bíi ẹgẹ, ìrẹsì, kòókòó, iṣu, ata, ẹ̀wà.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni bọ́ọ̀lù. Mo fẹ́ràn bọ́ọ̀lù gan ni ọ. Mo sì máa ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọmọ kéékèèké l'àdúgbò mi lóòrèkóòrè. Mo sì tún máa ń wo bọ́ọ̀lù àwọn líìgì òkè òkun bí i Premier League, La Liga. Teré á, àá mo fẹ́ràn bọ́ọ̀lù gan ni o. Mi ò lè ṣe láì ríi bọ́ọ̀lù wo.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìborùn. Mo ma n wọ torí pé oorun àsìkò yí pọ̀ gan. Àsìkò ọyẹ́ lawá yìí oorun sì máa ń pọ̀ gan ní ojoojúmọ́ especially ní ọwọ́ ọ̀sán. Torí náà mo ma ń wọ ìborùn láti dáàbò bò mí àti ara mi nínú oorun kó oorun má pa mí jù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo ìràwọ̀ gan ni, àti kékeré ni bàbá mi ti fi kọ́ mi. Alalẹ́ mi àti bàbá mi àtàwọn ẹ̀gbọ́n mi máa ń jókòó síta tí a máa ń wo àwọn ìràwọ̀ tí bàbá mi sì máa ń sọ orúkọ àwọn ìràwọ̀ fún mi bí i àwọn The Great Deepak kan kan. Títí di ìsìn yìí náà ni mo sì máa ń wò pẹ̀lú àwọn ọmọ tèmi náà.

Rárá o, mi ṣe ẹni tí kò jẹ ẹran o. Èmi má a ń jẹ ẹran púpọ̀ púpọ̀. Kódà mo fẹ́ran ẹran. Ẹran gan an ni mo fẹ́ran jù nínú oúnjẹ. Mo sì fẹ́ran orísìírísìí ẹran bí i ṣíkììnì, ẹran màálù, ẹran nama, ẹran tọkí, ẹran ẹlẹ́dẹ̀, kódà kò sé èyí tí mi ò fẹ́ran. Mo fẹ́ran ẹran gan an ni.

Mo ma n gba èyìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, mi ò sì jẹ́ kó kó sí orí mi. Mo mọ̀ pé èyìn dá, ṣùgbọ́n mi ò jẹ́ kó kó sí orí mi torí mo mọ̀ pé iṣẹ́ pọ̀ sí láti ṣe. Èyìn mi ò sí jẹ́ kí ó dá mi dúró wípé́ “àí etí mo se náà ti tó”, mi ò jẹ́ kó wọ̀ mí lórí tí màá fi sọnu ǹkan tó yẹ kí n ṣe.

Àá, WiFi mi yára gan, kò dà ó yára gidi gan ni mo sì ní fẹ́ rẹ̀ gan ni. Mi ò tíì lo WiFi tó yára tó báyìí rí. Ìsọ̀wọ́ tó sé máa ń yára kò dà, kì í gbà mí ní àkókó rara láti lò dùn nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Bí n bá se tẹ́ náà ní dáhùn, ti má sì ń download nǹkan báyìí kíákíà yóò tí ṣe tán.

Ó ti tó bi ọdún mélòó kan sẹ̀yin ti mo ti kẹ́yìn lọ wo ẹyin o. Ìgbà náà ẹyin kan ndùn mí tó sì ń kan mi gan an ni mo gbe lọ sọ́dọ̀ dókítà eléyi kó bá mi wo. Wọ́n sì bá mi ṣe àtúnṣe síi gbogbo rẹ̀ kò sì ró mọ́. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ni mi ò tí ì padà lọ wo ẹyin torí pé mi ò sì ní ìdí àti lọ wo ẹyin. Gbogbo ẹyin mi sì wà ní ìṣiṣẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Kódà ìpara olóòórùn dídùn tí ó máa ń mọ́ ara dán tó sì máa ń mọ́ ara fẹ́lẹ́fẹ́lẹ́ tí ó sì máa ń mú gbogbo ìdọ̀tí àti kòkòro ara kúrò ni mò ń lò. Orúkọ rẹ̀ ni ẹ̀para Nivea. Ó sì ń mọ́ ara mi dán, kó dà. Ó ń ṣiṣẹ́ gan ni mò sì fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀.

Béèni mo máa n je gómù, mo máa n je é lójo júmó ó dára láti máa je gómù, sùgbón ènìyàn ò gbo dò jé púpò nítorí súgà tó wà nínú rè. Sùgbón t'o bá n je eyo kànkan l'é n kànkan ó dára. Báyìí náà ni mo ṣì ṣe máa ń jé. Mi ò sábà jẹ ju méjì lọ, kì í sì ṣe ojoojúmọ́ ṣùgbọ́n mo fẹ́ràn gọ́ọ̀mù jí jẹ.

Ohun tí mo máa ń ṣe ni wípé kó tó di ìgbà tí màá rìn ìrìnàjò, màá ti kọ gbogbo ǹkan tí mo ní na àti gbogbo ǹkan tí mo gbọdọ̀ kò dání, màá ti kọ sínú líísítì, sínú ìwé tí mi o fi ńi gbàgbè. Tí ìrìnàjò náà bá ti wá n súnmọ́, n wàá máa mú àwọn ǹkan tí mo kọ lẹ́yọkọ̀ọ̀kan, n ma tò sínú báàgì mi wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí gbogbo rẹ̀ yóò fi pé.

Àwọn tí mo máa ń ṣe ní òwúrọ̀ ọ̀kọ̀ọ̀kan ni wípé tí n bá ti jí ní òwúrọ̀, ohun tí máa ń kọ́kọ́ ṣe ni kí n gbàdúrà si elẹ́dàa mi, kí n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí ó jẹ́ kí n rí ọjọ́ mìíràn àti ore ìgbà gbogbo. Lẹ́yìn ìgbà náà, màá mú omi, màá fọ ẹnu mi, màá sì wọ aṣọ, màá lo jog ran pẹ́ díẹ̀ fún bí ogbon ìṣẹ́ ju.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Eré ìdánì da púpọ̀ torí pé ó máa ń mú èèyàn dárayà, ó sì máa ń mú inú èèyàn dùn, ó sì máa ń mú ọkàn èèyàn kó wà ní kondi tọkàn ofiní ṣàa rẹ. Èmi nìkan kọ́ ni mo máa ń ṣe eré yìí, mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àtàwọn tí mo mọ̀ tájọ́ ń ṣiṣẹ́ lẹ́nú ìṣe.

Ojú òpó ayélujára tí mo wà pọ̀. Mo wà lórí bíi Twitter, Instagram, Facebook, WhatsApp, báyẹn báyẹn lóríṣiríṣi. Mo tún wà lára tí ó pọpula bíi àwọn bíi GitHub, YouTube bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sa. Orí ojú òpó ayélujára tí mo wà pọ̀ gan ni o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Mo máa ń mu torí pé ó máa ń jẹ́ kí ara èèyàn le, ó sì máa ń mú àlàáfíà bá àgọ ara, ó sì máa ń dẹ́wọ̀ àwọn kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀díẹ̀ tó wà ní ara tí èèyàn gan yìí ká sí. Torí náà mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera o. Mo sì máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi àtàwọn tó súnmọ́ mi náà kí wọ́n náà máa mu.

Gán an ni bẹ́ẹ̀ni o. À, mo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè o. Mi ò le ṣe láì lo ẹ̀rọ ìgbésókè rárá. Ọ̀ní mo fi máa ń bá àwọn ẹ̀gbọ́n mi, àwọn ọ̀rẹ́ mi àti àwọn òbí mi sọ̀rọ̀ torí wípé a ò sí ní ibi kan náà, a ò sí ní ìlú kan náà. Ibi táa wa jìnnà síra wa díẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ìgbésókè a máa ń bá ara wa sọ̀rọ̀ lójoojúmọ́.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ní ẹ̀yìn iṣẹ́. Tí n bá ti parí iṣẹ́ lọ́jọ́ náà báyìí, odi ilé ni o, màá lọ lò pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi. Mi je kí ohunkóhun kó jẹ́ iṣẹ́ kó yo lára àsìkò tí mo máa ń ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A máa ń jáde ká lọ ṣeré àbí ká lọ wo fíìmù.

Bẹ́ẹ̀ni, mo ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Ǹkan tó fà á ni wípé ẹni náà kò ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́, kò lóòótọ́, ó máa ń parọ́, ó sì tún ja ilé iṣẹ́ ní olè. Mo fun ní warning, mo fun ní kó dẹ́kun ní bíi ẹemẹ́ta sí mẹ́erin tí kò gbọ́, tí ìwà ọwọ́ rẹ̀ sì tún burú síi. Ìgbà tó sì yá, mo lé kúrò lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi o. Àmì ìràwọ̀ mi ni Taurus. Àwọn Taurus jẹ́ ẹni tó máa ń lòótọ́, tó sì máa ń ṣe ori re, tí gbogbo èèyàn sì máa ń fẹ́ràn, tó máa ń mọ ọ̀rọ̀ sọ, tó sì ní ọ̀yàyà, tó sì ní ẹ̀mí ìkẹ́rẹ́rẹ́ lọ́kàn, tó sì dára púpọ̀

Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi ó. Àràárọ̀ kí n tó lọ ibi iṣẹ́ tí n bá ti jí tí mo ti ṣe ohun kan tí ó yẹ kí n ṣe, màá fọ ọkọ̀ mi. Màá fọ pẹ̀lú omi àti ọṣẹ, màá bo ó tí ó mọ́ tónítóní má sì gbọn gbogbo inú rẹ̀. Bí mo ṣe bá ń fọ lójoojúmọ́ nìyẹn. Ọjọ́ tí mi o bá lọ ibi iṣẹ́ tí m bá fẹ́ jáde bí mo ṣe máa ń fọ náà nìyẹn.

Mo máa ń ṣe àyẹ̀wò fínnífínní, mo sì máa ń make sure wípé gbogbo ọ̀nà tó yẹ ní a fi ń ṣe ọjà náà jáde. Quality rẹ̀ ló máa ń dáa jù. Àì ṣe ayẹ́dèrú ọjà. Gbogbo nǹkan tó yẹ ká lò, èyí tó bá dáa jù la máa lò nínú gbogbo èròjà. Àìlo èròjà olówó pọ́kú tí kò ní dáa tí yóò ba nǹkan jẹ́.

Bẹ́ẹ̀ni o, mo máà ń ka ìwé, mo sì máa ń ka ìwé mi dáradára. Àti kékeré làwọn òbí mi ti fi jẹ́ mi tá tí jẹ́ kí mọ̀ pé ìwé tí ẹ́yan o bá ká èyan oni mọ́ o. Ọmọ tó bá ka ìwé ni yóò máa yẹ ge níbi ẹ̀kọ́ rẹ̀. Torí náà mo máà ń ka ìwé, oríṣìíríṣìí ìwé ni mo sì máa ń kà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ráyè dáná fúnra mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ pé tí mo bá ń lọ ibi iṣẹ́, màá kúrò nílé láì jẹun. Mi ò ní ní option mì í ju kí n ra oúnjẹ ní òpópónà kí n jẹ. Oúnjẹ òpópónà náà sì máa ń dùn ngbà mí ó sì máa ń dínwó lẹ́ẹ̀kọ̀kan, torí náà mo fẹ́ràn rẹ̀.

Ago méje ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Tí ago méje bá ti lu, màá lọ jẹ oúnjẹ alẹ́. Mi ò sábà jẹun lẹ́yìn tí ago méje bá ti kọjá torí pé kò da kí ẹ̀ máa jẹun ní àkókò náà. Oúnjẹ náà ò ní tètè ṣiṣẹ́ kí olùwà rẹ o tó lọ sùn. Torí náà mo máa ń make sure pé mo jẹun kí ago méje tó lù.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ yìí ni nọ́mbà ìdánimọ̀ pẹ mo wá láti ìlú Nàìjíríà. Torí náà, gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Nàìjíríà náà lo gbọ́dọ̀ ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà yìí jẹ́ nọ́mbà tó ń fún ni ní àmì ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tí ó sì máa ń fún ni ní ìfarahàn bí ọmọ Nàìjíríà rere.

Oṣù tó kọjá ni mo kẹ́yìn rìnrìn àjò lọ sí fún isẹ́. Mo rin ìrìn àjò lọ ìlú tó wà ní òdì kejì ibi tí mo ti ń ṣiṣẹ́. A lọ láti lọ polongo ilé iṣẹ́ wa ká sì wá àwọn oníbàárà tuntun wá sí ilé iṣẹ́ wa kí wọ́n wa bá wa ṣiṣẹ́, ká sì lè rán òwò wọn lọ́wọ́ àti kúngbá sí.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni tea, mo fẹ́ràn tea púpọ̀ púpọ̀. Bàbá mi ló fi tea mímu kọ́ mi ní kékeré. A máa ń mú ní àárọ̀, a sì máa ń mú ní alẹ́. Kódà, a lè mú tea lẹ́ẹ̀mẹta lójúmọ́ níjọ́ mi. Ah́! Mo fẹ́ràn tea gan ni o. Kò sí ohun mímu mií tí mo fẹ́ràn tó tea.

Àwọn ìdojúkọ tí mo máa ń rí níbi iṣẹ́ mi pọ̀ díẹ̀. Ìgbà mìíràn o le jẹ́ nípa owó, tí mi ò ni rí owó ṣiṣẹ́, ìgbà mi o le jẹ́ àkókò tó jẹ́ pé àkókò ò ní tó mi láti gbé èsì iṣẹ́ tí mo ṣe jáde. Ìgbà mìíràn sì ree, ó le jẹ́ ọ̀gá mi, àbi àwọn ta jọ́ n siṣẹ́ ni yi ò fún mi ní ìdojúkọ.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń pín àkókò mi sí méjì. Máa fi ìdá tó lé ní ìdájí díẹ̀ fún iṣẹ́, èyí tó kù mo fi máa ń ṣe ìgbésí ayé mi, ìyẹn fún àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ mi àti gbogbo nǹkan tó kù. Ohun tí mo sì máa ń ṣe ni wípé mo máa ń fi ètò sílẹ̀ tó jẹ́ pé méjèèjì kì í kọlu ara wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Inú àpò ẹ̀yìn ni mo máa ń kó gbogbo nǹkan mi sí tí máa ti ń lọ ibi iṣẹ́ àbi tí bá ń jáde. Yálà laptop mi ni, power bank ni, ìwé, bírò, gbogbo ohun tí mo bá fẹ́ mú dání, charger, oríṣiríṣi sá, inú àpò ẹ̀yin ohun ni mo máa ń gbé sí. Mo fẹ́ràn àpò ẹ̀yìn mi púpọ̀ púpọ̀ torí ó ṣe é gbé dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsún títà mi torí wípé àfojúsùn títà mi ó jẹ́ ohun tí mo má ń ṣiṣẹ́ kan tí mo sì má ń mú ní ọkàn dáadáa, mi ò fi ṣeré rárá. Kọ́ ohun tí mo bá ti fojúsùn tí mo ti fi sílẹ̀ fúnra mi láti ṣe, mo gbọ́dọ̀ ṣe àjẹ́bẹ̀ ọkàn mi ò ní balẹ̀ tí n bá ṣe.

Yàrá ìbùsùn mi ni ibi tí mo fẹ́ràn jù nínú ilé mi. Mo fẹ́ràn yàrá ìbùsùn mi torí pé ó tóbi, ó gbòòrò ó sì tutù. Ibẹ̀ ni mo ti máa ń lo àkókò jù nínú ilé mi, ibẹ̀ ni mo máa ń sábà wẹ̀, ibẹ̀ ni mo ti máa ń jẹun, ibẹ̀ ni mo ti máa ń ṣiṣẹ́ lọ́jọ́ tí mo bá fẹ́ lọ ibiṣẹ́, ibẹ̀ ni mo ti máa ń ṣe gbogbo nǹkan. Mo fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú torí pé mo fẹ́ máa wo nǹkan tó wà ní ìta òfurufú. Ẹ̀rù máa ń ba àwọn mìíràn, ṣùgbọ́n èmi ẹ̀rù kì yóò ba mi. Yálà, inú mi a máa dùn láti máa wo ohun tó ń ṣẹlẹ̀ kí n máa wo nǹkan tó wà ní ìta fèrèsé mi kí n rí gbogbo ohun tó wà nínú òfurufú.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo èrò ìdákẹ́jẹ Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo nǹkan tí n bá máa ń ṣe àti inú èrò ìdákẹ́jẹ mi ni mo ti máa ń rò. Tí n bá ní ìṣòro kan tó ń dojú kọ mí àbi ó ní ohun kankan tí mo nílọ́kàn áti pinnu àti ṣe, inú èrò ìdákẹ́jẹ ni màá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀nà bí ń ṣe ṣe nǹkan náà.

Kò ní ohun kan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ń kí n tí ń bá rí ni o. Ìgbà mìíràn o lè jẹ gààrí, ìgbà mìíràn o lè jẹ búrẹ́dì, ìgbà mi o lè jẹ kóòkì lásán ni màá mu. Ohun tó máa ń fà lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ibi tí mo bá wà. Tóbá jẹ́ ilé ni mo wà ni mo lè wà nkan gidi jẹ, ṣùgbọ́n tó bá jẹ́ ibi iṣẹ́ ni mo wà, ǹkan tí ń bá rí ni màá jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán dáadáa, ṣùgbọ́n kì í ṣe ojoojúmọ́. Ọjọ́ tí mo bá wà níbi iṣẹ́, mi ò ní ráyè sùn ní ọ̀sán, ṣùgbọ́n ọjọ́ tí mo bá wà nílé tàbí weekend tí mi i lọ ibi iṣẹ́, àáà, màá sùn dáadáa lọ́sàn-án. Irú òní báyìí ni sì mi ò rà á yé sùn lọ́sàn-án, torí mo ń ṣe nǹkan bi méjì mẹ́ta papọ̀, mi ò rà á yé sùn.

Ohun tí mo máa ń ṣe ni wípé mi n ṣe ọ̀kánjúà, mi n sì ṣe ojúsàájú. Yálà máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu gbogbo àwọn tí ọ̀rọ̀ náà bá kàn. Máa sì gbọ́ ọ̀rọ̀ náà dáadáa, yegeyege kúná tí mi ò ní mú ẹnìkan lórí kejì. Bí ó bá sì ṣe rí, òótọ́ ibẹ̀ ni wọn o sọ̀, mi ò ní ṣe ojúsàájú.

Bẹ́ẹ̀ni o, mò má n jẹ oúnjẹ tó lérò fún ìlera o. Kódà ohun tí dókítà mi ní kí n máa jẹ torí àìlera mi nìyẹn báyìí. Mi ò gbọdọ̀ jẹ àwọn oúnjẹ tí kò da tó ní ọ̀rá lára púpọ̀ jù, oúnjẹ tó ní ìlera tó da tí kò ní jẹ́ kí ọ̀rá pọ̀ lára tí kò sì ní máa fún ni ní wàhálà àti jẹ ni mò ń jẹ báyìí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ torí ẹni tó bá ń rú fin, òfin á fìyà jẹ ẹ́. Mi sì fẹ́ rú òfin rárá rara. Gbogbo nǹkan tó òfin bá ti sọ ni màá ṣe o. Mi ò lòdì sí òfin rárá rara. Mi sì kọ eti kún sí òfin. Mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Ìyàrá ọkọ̀ ni o.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ Sámúẹ́lì tó kọ́ wa nígbà náà pé ká jẹ́ ọmọ rere, ká jẹ́ ọmọ tó ní tẹríba, ká jẹ́ ọmọ tí kìí ṣe àìgbọràn tó sì fẹ́ràn Ọlọ́run tó sì bá Ọlọ́run rìn. Jẹ́ ọmọ rere bí i Sámúẹ́lì, ọmọ tó ń gbọ́rán, tí kì í ṣe ìpátá, tí kì í sì ìjalè.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń pè wón lóòrèkóòrè, mo máa ń gba nọ́mbà gbogbo wón kí n lè máa ṣe àbẹ̀wò àbí àyẹ̀wò fún wón, kí n sì máa rán wón létí àwọn ohun tí a ń tà, àwọn ohun tí wón bá nílò àbí àwọn ohun tí wón ti bèèrè tẹ́lẹ̀ tí mi ni tí mo ti wá ní báyìí. Mo sì máa ń kí wón náà kí n lè bèèrè àlàáfíà wón, mo tún máa ń lo social media náà àti bá wón sọ̀rọ̀.

Àṣà kan nínú àwọn àṣà táa máa ń ṣe nínú ẹbí mi tí mo fẹ́ràn dáadáa ni èyí tó jẹ́ wípé inú ilé Bàbá wá ni gbogbo wá ti máa ń ṣe ọdún Kérésì ati àjọyọ̀ ọdún tuntun. Láti ìgbà tí mo ti wá n kékeré ni àṣà yìí ti wà nílẹ̀. Kò sí ibi ti ólúkalùkù lé wá, a ó padà wá sí ilé Bàbá wá kí a jọ wà nínú ilé kan náà fún àwọn ọdún yìí.

Mo máa ń dúró nínú ìdákẹ́jẹ́ tí mo sì máa ń ronú lórí gbogbo nǹkan tó wà níwájú mi àti eyi tó wà láti ẹ̀yìn wa. Mo sì máa ń ronú nípa Ọlọ́run ẹlẹ́dàá mi. Inú Ọlọ́run ẹlẹ́dàá mi ni mo ti máa ń pa arọ̀ ọkàn mi tí mo sì ti máa ń rí okun àti tẹ̀síwájú. Ọlọ́run ẹlẹ́dàá ló máa ń fún mi ní agbára àti pààrọ̀ ọkàn.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá wà nínú ìlà kí n lè rí lílò àkókò ni wípé mo máa ń pín àkókò mi sí méjì. Màá lo apá kan fún ìgbà tí bá wà nínú ìlà. Ikeji á jẹ́ pẹ̀lú èmi àti àwọn ẹbí àtàwọn ọ̀rá àtàwọn ọ̀rẹ́ mi àtàwọn olólùfẹ́ mi bí mo ṣe máa ń ṣe àkókò mi nìyẹn.

Ó ti pẹ́ díẹ̀ ó, kó dà n kò rántí ọjọ́ àbí ìgbà abí oṣù náà, òun kan tí mo kàn mọ̀ ní wípé ó ti pẹ́ díẹ̀. Mi yìí ṣe ẹnìkan tí ó máa ń sábà lálà náà tẹ́lẹ̀, ká ṣẹ̀ṣẹ̀ wá sọ àlà burúkú, ìyẹn gan tún kò wọ́pọ̀ rárá àti rárá. Kó dà mo lè sọ pé á ti tó bí ọdún, bóyá méjì àbí mẹ́ta tí mo ti ní àlà burúkú kẹ́yìn.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi púpọ̀ púpọ̀. Mi ò sì ṣe olè àbí ọ̀kànjúà. Àwọn ọ̀rẹ́ mi náà ò sì ṣe olè àbí ọ̀kànjúà. A sì fẹ́ràn ara wa gan ni. Torí náà ọ̀nà tí yóò dọ́gba fún gbogbo wa la fi máa ń pín. A kì í ṣe ojúṣàájú tàbí ojúkòkòrò tàbí ìtara. Ǹkan tó bá tọ́ sórí kalùkú la ó pín fún un.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó jẹ́ ọjọ́ tí mo máa ń ṣe nínú ìdákẹ́jẹ́ láìsí ariwo. Mi sábà jáde ní ọjọ́ náà kódà mi pariwo tàbí kí n lu lu. Mi ò sì sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹnu àwọn tó bá súnmọ́ mi náà ni wọ́n máa mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì rẹ́ inú ilé ni mo máa n wà, mi jáde. Tí ń bá ṣe nlá gan àwọn èèyàn péréte, péré ni yóò wà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa owó pamọ́. Kódà tí owó kankan bá ti de ọwọ́ mi bọ́ yálà owó oṣù ni àbí owó mìíràn àbí ẹ̀bùn, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé màá tọ́jú ìdá ọ góòjì nínú rẹ̀ pamọ́ torí ọjọ́ iwájú. Mi o níná gbogbo ẹ̀ rárá o. Lẹ́yìn ìgbà tí mo bá ti tọ́jú ìdá ọ góòjì yẹn ni mo tó lè máa náà yòókù.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún dáadáa torí wípé ẹlẹ́ran ara ni èmi náà. Mo sì mọ̀ pé kì í ṣe gbogbo ìgbà ni owó oṣù máa ń ká gbogbo ìnáwó ènìyàn. Torí náà, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ní ìparí oṣù. Àwọn tí máa sì rí pé ó ṣiṣẹ́ dáadáa, màá tún fi kún tiwọn sí.

Fóònù alágbéka Tecnos Spark 10 ni mò ń lò. Mo ti ra fóònù náà tó bí ọdún mẹ́ta báyìí. Kí n mó parọ́, kí n mó jalè, mi ò fi bẹ́ẹ̀ gbádùn fóònù náà. Kódà mo lè sọ pé fóònù náà ló burú jù nínú gbogbo fóònù tí mo ti lò nílé ayé yìí. Kódà ń ò lè dúró láti pàrọ̀ fóònù náà tí n ba ti ní owó díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró torí pé wọ́n ti kọ́ mi ní ilé ẹ̀kọ́ tí mo ti kọ́ bí a ṣe ń wa ọkọ̀ tí mo ti gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí awakọ̀ tí ó jáfáfá tí ó dára jù, tí ó sì mọ̀ bó ṣe ń wa ọkọ̀ jù. Mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojú.

Batiri fóònù mi ó dára gan. Ó dúró gbaingbain, kì í sì tètè tán. Kódà tí n bá ti charge rẹ̀ lọ́jọ́ kan báyìí, tí n ba ti charge rẹ̀ lẹ́ẹ̀kan lójúmọ́ yóò gbé mi títí di ọjọ́ kejì. Èyí tí mò ń lò lọ́wọ́ báyìí, òru àná ni mo ti charge rẹ̀, óun mo sì ń lò títí di àkókò yìí báyìí.

Bẹ́ẹ̀ni, mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kódà ojoojúmọ́ ni mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo ní ìwé pélébé tí mo máa ń kọ gbogbo èrò mi, ìṣe mi, àṣà mi àti gbogbo nǹkan tí n bá ṣe ní ọjọ́ náà sí. Ìwé náà lo máa ń dàbí rẹ́kọ̀ọ́dù tí mo fi máa ń ṣe ètò ilẹ̀ ayé mi.

Mo fẹ́ràn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí kò ní tíìkì ju débi tí ooru ó fi má a mú yán. Mo fẹ́ràn aṣọ chinos, mo fẹ́ràn aṣọ jíìǹ, mo fẹ́ràn súwétà, mo fẹ́ràn shẹ́ẹ̀tì àti jákẹ̀tì náà. Àwọn aṣọ ìgbàlódé tí ó máa ń mú kí ènìyàn dára lọmọkùnrin.

Mo máa ń ṣètò ímélì mi pẹ̀lú sùúrù. Ojojumọ́ ni mo máa ń wo ímélì mi tí mo sì máa ń dá àwọn tó bá sẹ́ǹdì méèlì sí mi lóhùn. Àwọn ímélì tín ba rí pé kò dára abí tó jẹ́ àwọn òní 419, àwọn oníjìbìtì, àwọn spam mo máa ń dìlitì rẹ̀. Mo sì máa ń ṣe kó dára púpọ̀.

Òhun tí mo máa ń ṣe ni wípé mo máa ń so àwọn ọ̀rọ̀ náà mọ́ àwọn ǹkan, bóyá èrò ni, bóyá orin ni, bóyá ìṣe ni, bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ ni kí n má ba à gbàgbé. Tí mo bá ti wá rántí àwọn èrò yìí àbí orin àbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, màá rántí àwọn ọ̀rọ̀ àṣírí náà ní ìsìn ni gbàgbé mọ́ láí.

Mo ma ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìrẹ́pọ̀ àti ọ̀wọ̀ àti ìdùnnú àti ìyàrí. Mo jẹ́ràn ẹni tó fẹ́ kó máa bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣiṣẹ́, tó sì máa ń jẹ́ kóríyá fún àwọn alábàáṣiṣẹ́ mi. Mi n ṣe wàhálà, mo sì máa ń mura siṣẹ́, mo sì máa ń ran àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi lọ́wọ́ o.

Bẹ́ẹ̀ni mo ti se iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa láìmọye ìgbà. Kódà mo sì se ìkan ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ìkan lára àwọn àbúrò bàbá mi wá bá mi pé kí n ran òun lọ́wọ́ kí n bá òun se iṣẹ́ fún bísinẹ́sì òun kó lè gbòòrò si. O fẹ́ fún mi ní owó ṣùgbọ́n mi ò gba owó lọ́wọ́ rẹ̀. Mo ní kó mọ̀sàn wó.

Ètò ìdárayá mi ó gbòòrò gan. Orísìírísìí eré ìdárayá ni mo máa ń ṣe. Ìgbà mìíràn mo lè wo fíìmù lórí fóònù mi àbí kí n wo bọ́ọ̀lù. Ìgbà mìíràn sì re mo lè máa gbá géèmù lórí íńtánẹ́ẹ̀tì àbí lórí play station. Mo lè gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí pẹ̀lú àwọn tí mi ò mọ̀ rí.

Ojú ọjọ́ tó dára tó mọ́lẹ̀ tó yeeyo yóyó ni mo fẹ́ràn, tí òjò ó ṣú, tí òòrùn ń ràn, tí gbogbo rẹ̀ mọ́lẹ̀, tí òòrùn náà ò gbóná jù, ṣùgbọ́n tí gbogbo rẹ̀ mọ́lẹ̀, tí everything sì dára. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́. Mi ò like ojú ọjọ́ tí òjò bá ti ṣú, tí gbogbo rẹ̀ yóò dúdú.

Mo máa ń kí àwọn èèyàn pẹ̀lú ọ̀yàyà, tó bá jẹ́ àwọn tó dàgbà jù mí lọ dáadáa, mo máa ń dọ̀bálẹ̀ fún wọn kí n kí wọn pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú ìlú dídùn. Tó bá jẹ́ ẹni tí kò tó mi lọ́jọ orí náà, mo sì máa ń fi ọ̀wọ̀ náà kí wọn torí pé mo gbà wípé gbogbo ènìyàn ló yẹ kí a máa bọ̀wọ̀ fún, kò sí ẹnìkan tí kò yẹ.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Ago mẹ́fà ìdají ni mo ti máa ń jí. Ìyá mi ló sì fi ìṣe àti àṣà yìí kọ́ mi. Nígbà tí mo wà ní kékeré, ago mẹ́rin òwúrọ̀ ni ìyá mi a ti jí tá a ti máa ṣiṣẹ́ ilẹ lo jẹ́jẹ́. Ara rẹ̀ ni mo sì ti mú ìwà kí n máa jí ní kùtùkùtù wa yìí.

Bẹ́ẹ̀ni o, mo ma ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Kódà ó wà lára ǹkan tí mo ń ṣe tí mo fi ń rí owó tí mo fi ń jẹun, tí mo fi ń ṣe ilé ayé mi. Mo ma ń bá àwọn ènìyàn kọ lẹ́tà tí wọ́n á fi wá iṣẹ́ àbí tí wọ́n á fi wá ilé ẹ̀kọ́ gíga tí wọ́n á fi lọ ka ẹ̀kọ́ kejì ní ilé ìwé.

Mo fẹ́ràn ìmole òwúrọ̀ o, torí kò sí ohun tó fe daa bí ìmole òwúrọ̀. Kódà mo fẹ́ràn ìmole òwúrọ̀ ju ìmole ìrọ̀lẹ́ lọ. Ìmole òwúrọ̀ má n mọ́lẹ̀ dáradára o sí má n jẹ́ ki ohun gbogbo kí o mọ́, kí o tutù níníni.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a tí ń yà àwòrán gan ni. Kódà mo fi bí oṣù méjì kọ́ iṣẹ́ bí a tí ń yà àwòrán lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ní bíi ọdún méjì sẹ́yìn. Àtì gbà náà ni mo sì ti fi ń ya àwòrán pẹ̀lú kámẹ́rà, ṣùgbọ́n ní ìsin fọ́ọ̀nù ọwọ́ mi ni mo fi ń ya àwòrán, gbogbo igba sí ni mo ń yà.

Àkókò òwúrọ̀ ni mo fẹ́ràn jù torí òwúrọ̀ lọ̀jọ́ ẹni a ríre. Òwúrọ̀ ni ohun rere máa ń ṣẹlẹ̀ síni, òwúrọ̀ la máa ń múra ṣiṣẹ́ tá ṣì máa ń kojú ṣiṣẹ́ ni, òwúrọ̀ ni eré máa ń dé. Mo fẹ́ràn òwúrọ̀ torí pé òwúrọ̀ ni gbogbo ohun kan, gbogbo ohun kan máa ń dára tinú sì máa ń dùn.

Ago mẹ́fà ìdájí ni mo ṣètò agogo ìjí mi sí. Ìdí tí mo'i ṣe ṣí àkókò yìí ni wípé mo fẹ́ kí n tètè máa jí ní òwúrọ̀, kí n lọ tètè múra sí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Torí náà ni mo ṣe ṣètò agogo ìjí mi sí ago mẹ́fà òwúrọ̀ kí ó máa jí mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣiṣẹ́ ju wákàtì lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni mo máà ń ṣiṣẹ́ ju wákàtì lọ torí owó díẹ̀ má ń wà fún ẹni tó bá ṣiṣẹ́ ju wákàtì lọ. Èmi sì re, mo nílò owó náà torí bùkátà mi pọ̀, ohun tí mo fẹ́ ṣe sì pọ̀. Owó oṣù mi ò tó mi ná, torí náà mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ ò.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Ibẹ̀ ni mo ti máa ń bá àwọn ọ̀rẹ́ mi àti ẹ̀gbọ́n mi àti olólùfẹ́ mi sọ̀rọ̀ torí a ò jọ sí níbi kan náà. Tí n bá ti fẹ́ gburo ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi àti olólùfẹ́ mi, màá mú ẹ̀rọ ìgbésókè mi, a ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀